Ṣé o máa ń rántí àlá rẹ? Bẹ́ẹ̀ni, nígbà tí mo bá jí ní òwúrọ̀, mo máa ń rántí gbogbo àlá èyí tí mo bá lá. Àlá sì jẹ́ ǹkan pàtàkì tí àwa ènìyàn gbọdọ̀ máa ń rántí.

Nígbà wo ni o máa ń fọ aṣọ rẹ? Mo máa ń fọ aṣọ mi ní òpin ọ̀sẹ̀, ní ọjọ́ Sátọ̀dé. Òun ni mo máa ń ráyè fọ àwọn aṣọ mi tí máa ṣí ṣe àwọn iṣẹ́ ilé. Èyí tó bá kù náà, mo fẹ́ràn kí ń máa fọ aṣọ ní ọjọ́ Sátọ̀dé.

Sọ fún wa nípa ohun tí ó mú inú rẹ dùn. Oríṣìíríṣìí ǹkan ni ó mú inú mi dùn, pàápàá jùlọ tí ń bá jí ní òwúrọ̀ tí mo rí àwọn ọmọ mi àti ìyàwó mi tí mo sì ṣàdúrà fún wọn. Elẹ́yi ló máa ń mú inú mi dùn.

Báwo ni o ṣe ń bá ìbátan àbí àwọn mọ̀lẹ́bí tó bá jìnnà sí ẹ sọ̀rọ̀? Ni orí ẹ̀rọ alágbèéká wa èyí tí a ń pè ní fóònù, òun ni a ti máa ń bá ara wa sọ̀rọ̀ tí a ó sì jọ jíròrò.

Kí ni ohun mímu tí o fẹ́ràn jù? Ohun mọ́mọ́ tí mo fẹ́ràn jù náà ni ọti-waini, èyí tí ó ní pani lára, èyí tí o sì túmọ̀ ṣara lóore. Eléyìí náà ni mo fẹ́ràn jù.

Ní èrò rẹ ṣe ènìyàn máa ń yí padà? Ó ṣòro fún ènìyàn láti yí padà, àmọ́ ẹni tó bá ti ní ìgbìyànjú wípé òun fẹ́ yí padà, irú ẹni bẹ́ẹ̀ lè yí padà lóòótọ́ àti lódodo.

Ṣàlàyé ipa tí ìdílé máa ń kó nínú ayé ènìyàn. Ìdílé jẹ́ ǹkan pàtàkì tí a ò lè sọ̀nù. Pàápàá jùlọ àwa ọmọ Yorùbá, a fẹ́ràn mọ̀lẹ́bí wa, a sì fẹ́ràn ìdílé wa lọ́pọ̀lọpọ̀.

Lérò rẹ, kí ni a gbọdọ̀ fi lé àwọn ọmọdé lọ́wọ́? A gbọdọ̀ fi nǹkan rere lé àwọn ọmọdé lọ́wọ́ nítorí wípé tí wọ́n bá dàgbà tán, wọ́n ó máa rántí gbogbo nǹkan tí a fi lé wọn lọ́wọ́ yìí.

Báwo ni o ṣe máa ń ṣètò owó iṣẹ́? Owó iṣẹ́ jẹ́ nǹkan tí a ò gbọdọ̀ dàpọ̀ mọ́ owó títí ara ẹni. A ó ya owó iṣẹ́ sọ́tọ̀, a ó sì fi pamọ́ sí ilé ìfowópamọ́ ọ̀tọ̀.

Báwo ni o ṣe máa ń mú àwọn èrò tuntun wá? Èrò tuntun jẹ́ nǹkan tí èèyàn gbọdọ̀ fi inú rọ̀ dáadáa. Ẹ̀yàn sì tún lè rí àwọn èrò yìí ní orí ẹ̀rọ a yara bi aṣa ti ènìyàn ba ṣe research.

Ṣé o ní ọkọ̀? Rárá ooo, ní báyìí mi ò tíì ní, àmọ́ mo ń gbàdúrà fún Ọlọ́run kó pèsè ọkọ̀ fún mi láìpẹ́ tí mo sì mọ̀ wípé yóò ṣe é o dá mi lójú.

Ṣé o fẹ́ràn iṣẹ́ ìtagbaǹgbà? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn kí ń má a ṣe iṣẹ́ ìtagbaǹgbà, nítorí wípé tí a bá ṣe iṣẹ́ tí àwọn ènìyàn sì ń rí, wọn ó lè buyì kún iṣẹ́ wa, orí wa ó sì wù.

Ṣàlàyé ohun tí o máa ń ṣe kí o tó sùn. Kí mi tó sùn, màá kọ́kọ́ gbàdúrà èmi àti àwọn mọ̀lẹ́bí mi, a ó sì fọ̀rọ̀jomi torọ orọ̀, a ó sì lọ wẹ̀ kí á tó sùn.

Báwo ni o ṣe ń sanwó pẹ̀lú fóònù rẹ? Oríṣiríṣi ọ̀nà wo ni a ti fi lè gbà san owó ní ayé òde òní ní orí fóònù wa. Ayé ti lu jára gan, oríṣiríṣi ọ̀nà ló wà tí a lè fi sanwó láti orí fóònù wa.

Sọ fún wa nípa ẹran. Ẹran jẹ́ ǹkan tí a gbúdọ̀ máa jẹ nítorí pé ó ní ǹkan tí àwọn eléyìnbó ń pè ní protein. Protein yìí sì dáa fún àgọ́ ara lọ́pọ̀lọpọ̀.

Ó dára kí ẹ̀mí wa máa balẹ̀, ó dára kí a máa wà ní àlàáfíà, ìtùnú àti ayọ̀. Ẹ̀mí tí ò bá balẹ̀, irú ẹ̀mí bẹ́ẹ̀ kò lè pẹ́ láyé. O dára ki a ma fira wa lọ́kànbalẹ̀.

A lè pàrọ̀ àwọn ǹkan wa nígbà tí a bá ti lò wọ́n gbó, a ó lọ sí ọjà, a ó sì ra ǹkan mìíràn tàbí ká ra láti orí ẹ̀rọ ayélujára. Oríṣiríṣi ọ̀nà la fi lè gbà ra àwọn ǹkan ní ayé òde òní.

Òwò ṣíṣe ó dára lọ́pọ̀lọpọ̀ nítorí wípé òwò ó máa ń mú owó wọlé, òwò ṣíṣe ó sì máa ń fi ọkàn ẹni balẹ̀. Nítorí ìdí èyí, ó yẹ kí oníkálukú wa ká ní òwò tí à ń ṣe.

Àwọ̀ wo ni o fẹ́ràn jù? Oríṣiríṣi àwọ̀ ló wà. Àwọ̀ pupa wà, àwọ̀ dúdú wà, àwọ̀ funfun wà, àwọ̀ tí ewé tí àwọn eleyìnbọn ń pè ní green náà wà. Àmọ́ èmi gẹ́gẹ́ bí ẹni kan, mo fẹ́ràn àwọ̀ pupa àti àwọ̀ funfun.

Sọ ìrìn-àjò rẹ tí ó jìnnà jù? Mo rántí ní ọdún náà lóhùn tí mo kọ́kọ́ lọ sí ìlú Kaduna. Ìrìn àjò yìí oun ni ó sì jìnnà jù ti mo lọ, láti ìlú kaduna a tún lọ sí ìlú kastina.

Sọ fún wa nípa eré ìdárayá. Eré ìdárayá tí mo fẹ́ràn jù, òun náà ni eré bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá. Mo fẹ́ràn eré ìdárayá yìí lọ́pọ̀lọpọ̀ kí n sì máa wò ó ní òpin ọ̀sẹ̀ ni órí tẹlifíṣàn mi.

Irú aṣọ wo ni o fẹ́ràn láti máa wọ̀? Mo fẹ́ràn láti máa wọ aṣọ ìgbàlódé tàbí kí n máa wọ ṣòkòtò àti bùbá àti fìlà mi kí n múra bí ọmọlúàbí Yorùbá.

Ṣé o mọ bí a ṣe ń dáná? Bẹ́ẹ̀ni, èmi náà máa ń gbìyànjú. Mo mọ bí a ṣe ń dáná. Mo lè ṣe ìrẹsì, mo lè ro àmàlà, mo sì lè ṣe ẹ̀wà. Oríṣiríṣi oúnjẹ ni mo le ṣe nínú ile ìdáná.

A máa ń kọ́ ẹ̀kọ́ láti inú àṣìṣe wa. Tí a bá ti ṣe àṣìṣe ènìyàn gbudọ̀ kọ́ ẹ̀kọ́ lára àṣìṣe wọ̀nyí. Ẹni tí ò bá kọ́ ẹ̀kọ́ lára àwọn àṣìṣe rẹ̀ yóò tun tun àwọn àṣìṣe yẹn ṣe ní ọ̀pọ̀ ìgbà.

Ṣé o fẹ́ràn oúnjẹ? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn oúnjẹ oríṣiríṣi oúnjẹ bíi ìrẹsì àti ẹ̀wà àti ọbẹ̀ ẹja. Èyí ni mo fẹ́ràn jù, tí n bá sì tún wá rí dòdò síi àti ọtí wáìnì.

Sọ fún wa nípa eré tí o ṣe nígbà èwe nígbà èwe mi oríṣiríṣi eré ní a máa ń ṣe. A máa ń ṣe eré bojúbojú, a máa ń fò tí a sì má lè ara wa káàkiri gbogbo àdúgbò. A sì tún máa ń gba bọ́ọ̀lù náà.

Nígbà wo ni o kẹ́yìn lọ rí dókítà rẹ? Ó ti pẹ́ tí mo ti kẹ́yìn lọ rí dókítà mi nítorí wípé mo wà ní àlàáfíà àti ìlera. Nítorí ìdí èyí, ó ti pẹ́ tí mo ti lọ rí dókítà mi.

Mo fẹ́ràn fóònù mi lọ́pọ̀lọpọ̀ nítorí wípé oríṣìíríṣìí iṣẹ́ ni mo máa ń fi fóònù mi ṣe. Mo máa ń fi fóònù mi ṣe ǹkan tí àwọn olóyìnbo ń pè ní forex trading, mo sì máa ń fi wo gbogbo ǹkan tí ó ń lọ ní àgbáyé.

Ó dára lọ́pọ̀lọpọ̀ kí a má jáde ká rí gbogbo ǹkan tí ó ń lọ ní agbègbè wa. Ó sì dára kí a má bá àwọn ènìyàn sọ̀rọ̀, ká fọ̀rọ̀ jomi torọ́ ọ̀rọ̀, ká sì mọ gbogbo ǹkan tí ó ń lọ ní gbogbo agbègbè.

Sọ fún wa nípa ìtumọ̀ orúkọ mi. Ọrúkọ mi jẹ́ nǹkan tí mo fẹ́ràn jù. Ẹni tó ń bí sínú ọlá, ẹni tó ń ṣe ọlá, ẹni tó ń mú ọlá wọlé, ẹni tó ń fi ọlá hàn. Àwọn orúkọ yìí dára lọ́pọ̀lọpọ̀ nítorí wípé tí a bá sọ àwọn ọmọ ní orúkọ tí ó dára, orúkọ yìí yóò sì lè máa rọ̀ wọ́n. Pápá jùlọ ní ilẹ̀ Yorùbá a ní ìgbàgbọ́ pé orúkọ máa ń ró yàn. Nítorí ìdí èyí a yí sọ ọmọ wa ní orúkọ burúkú.

Ìgbà melo ni o ma n ni ìpàdé lọsọsẹ. Mo máa ń ní ìpàdé ní ilé ìjọsìn bí ẹ̀ẹ̀méjì lọ́sẹ̀ tàbí kí n lọ bí ẹ̀ẹ̀mẹ́ta ní ọ̀sẹ̀. Eléyìí ni mo máa ń ṣe.

Ṣé o ní aṣọ òtútù? Bẹ́ẹ̀ni, mo ní aṣọ òtútù èyí tí mo máa ń wọ̀ ní inú òjò àti tí òtútù bá mú gidigidi. Mo si tun ni aṣọ èyí ti àwọn oyinbo n pe ni cardigan.

Ṣàlàyé ọjọ́ kan tí iṣẹ́ pọ̀ fún ọ. Bi oṣù to kọjá àwọn tí a jọ ń ṣiṣe wọn lọ sí ìlú ibòmíràn nítorí èyí èmi nìkan ni mo wá ṣe iṣẹ́ èèyàn bí i mẹ́ta papọ̀ ní oṣù tó kọjá.

Ṣàlàyé bí ẹnìkan ṣe ń kọ́ iṣẹ́ ní ọ̀dọ̀ ọ̀gá. Èmi ò kọ́ iṣẹ́ kankan ní ọ̀dọ̀ ọ̀gá, àmọ́ ẹni tí ó bá fẹ́ kọ́ iṣẹ́ ní ọ̀dọ̀ ọ̀gá ó gbọdọ̀ jẹ́ ẹni tó ṣe tán láti kọ́ ẹ̀kọ́, ó sì tún gbọdọ̀ ní ìwà ìrẹ̀lẹ̀.

Ṣé o máa ń ya àwòrán? Àwòrán jẹ nkán tí o ṣe wípé àwọn obìrin ló máa ń yáa jù pàápàá jùlọ tí wọn bá fẹ jáde àbí tọn ba fẹ lọ síbi ayẹyẹ. Èmi gẹ́gẹ́ gẹ́gẹ́ bí ẹni kan, mi kì í sábà ya àwòrán.

Ojú ọjọ́ ó jẹ́ ǹnkan tí ènìyàn gbúdọ̀ máa wò kí èèyàn tó ṣe ǹnkan. Tó bá dàbí pé òjò fẹ́ rọ̀, ó máa dára kí a wà nínú ilé. Àmọ́ nígbà tí ojú ọjọ́ bá dára tí òórùn rán, ìgbà yìí ni a lè jáde tí a ó ṣe gbogbo ǹnkan tí a bá fẹ́ ṣe.

Orin, orin wo ni o fẹ́ràn jù? Èmi gẹ́gẹ́ bí ẹni kan, mo fẹ́ràn orin Kristẹni, orin tí ó fi ògo fún Ọlọ́run àti orin tí ó bu iyì kún ènìyàn. Èmi ò fẹ́ràn àwọn orin tàkasúfèé tí àwọn ọmọ adé ayé òde òni máa ń gbọ́.

Kí ni o máa ń ṣe láti tayọ àwọn alábàáṣiṣẹ́pọ̀ rẹ? Ǹnkan tí mo máa ń ṣe ni wípé, màá rí pé mo ṣe iṣẹ́ mi dáadáa. Màá ṣe é lọ́nà tí ó tọ́ àti lọ́nà tí ó yẹ kí gbogbo àwọn oníbàárà wa kan lè rí wípé lóòótọ́ ni mo ṣe iṣẹ́ mi dáadáa.

Ṣé o máa ń kọ ìròyìn níbi iṣẹ́? Mi ò kí ń kọ ìròyìn níbi iṣẹ́ nítorí pé iṣẹ́ mi ò ní ṣe pẹ̀lú kí a máa kọ ìròyìn, àmọ́ mo fẹ́ràn kí a máa gbọ́ ìròyìn ní orí ẹ̀rọ ayélujára.

Ṣé o máa ń fi ìpara sara? Bẹ́ẹ̀ni, mo máa ń fi ìpara sí ara mi nígbà tí mo bá fẹ́ lọ sí ibi iṣẹ́. Àmọ́ nígbà tí mi bá jáde lọ sí ibi kankan, mi ò kí ń fi ìpara sí ara. Àmọ́ ó dára kí eeyan máa lo ìpara.

Sọ fún wa nípa ìta ọjà ní àṣálẹ́. Ọjà asalẹ o jẹ ọjà kan ti a fẹ́ràn ka ma se ni ilẹ yorùbá. Tó bá ti di ọwọ́ ìrọ̀lẹ́, a ó gbé ọjà síta. Mo sì rántí nígbà tí mo wà ní kékeré tí ìyá ìyá mi máa ń ta ọjà ní alẹ́. Á, àwọn ìgbà yìí ó dára gan.

Sọ fún wa nípa alùpùpù tí o gbẹ́yìn gùn. Èmi ò kí ń sábà gun alùpùpù nítorí wípé mọ́tò ni mo máa ń gun lọ sí ibiṣẹ́ ní àràárọ̀. Àmọ́ alùpùpù pọ̀ ní àdúgbò mi, ní ibi tí mò ń gbé. Oríṣìíríṣìí ló wà.

Ọ̀rọ̀ tuntun wo ni àwọn odò ń lọ tí kò yẹ. Ọrọ tuntun jẹ nǹkan tí èèyàn máa ń kọ ní àdúgbò tàbí tí èèyàn bá dé orilẹ-ede míràn a ó kọ èdè tuntun.

Báwo ni o ṣe máa ń rìnrìn-àjò lọ sí ibiṣẹ́? Mọ́tò ni mo máa ń gùn lọ sí ibiṣẹ́. Tí mo bá ti jí ní aago bíi márùn-ún tí a sì ti jẹun táa ti í gbàdúrà àti múra ibi iṣẹ́, màá sì gun mọ́tò láti lè mi lọ sí ibi iṣẹ́.

Ṣé o máa ń ṣe eré ìdárayá? Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe eré ìdárayá ní òpin òsẹ̀ tí màá lọ sí orí pápá. Kí a rà mí lè jí pépé. Ó dára lọ́pọ̀lọpọ̀ kí a máa ṣe eré ìdárayá nítorí àgọ́ ara wa.

Ṣé o máa ń tan ìkíni ní orí fóònù rẹ? Èmi ò kí ń tan ìkíni ní orí fóònù mi, àmọ́ mo máa ń tan data ní orí fóònù mi láti lè máa mọ gbogbo nǹkan èyí tó bá ń lọ ní àgbáyé ní orí àwọn ayélujára.

Tí n bá ti fẹ́ ra nǹkan, mo fẹ́ràn kí ń máa lọ sí ọjà fúnrà mi láti lọ bèèrè iye tań ta àwọn nǹkan wọ̀nyí. Tí n bá fẹ́ ra bí i oúnjẹ, aṣọ tàbí bàtà, òní ọjà tí mo máa ń lọ tí mo sì máa ń bèèrè gbogbo àwọn nǹkan wọ̀nyí.

Ó dára kí ènìyàn máa ṣe àlejò, ka máa ṣàlejò. Ó jẹ́ ǹnkan tí ó máa ń buyì kún ènìyàn, ó sì jẹ́ ǹkan tí ó máa ń mú orí àlejò wú nígbà tí a bá ṣe àlejò dáadáa. Nítorí ìdí èyí, mo máa ń ṣe àlejò fún àwọn ènìyàn.

Báwo ni o ṣe máa ń tọ́jú ara rẹ? Mo máa ń tọ́jú ara mi nípa wípé màá jẹ oúnjẹ tó dáa, màá ṣe ṣeré ìdárayá lásìkò, màá ṣi ì tun sinmi ní àsìkò tó bá yẹ. Bá ṣe gbogbo eléyìí, ara ó jipepe.

Ṣé o fẹ́ràn oúnjẹ tó ní ata? Mo máa ń jẹ oúnjẹ tó ní ata, àmọ́ ata yẹn ò tún gbọdọ̀ pọ̀ jù. Nítorí pé tí ata bá pọ̀ jù, kò da fún àgọ́ ara wa gẹ́gẹ́ bí ènìyàn. Àmọ́ ká máa jẹ ata níwọ̀nba.

Sọ fún wa nípa bí o ṣe má ń jẹ oúnjẹ ọ̀sán. Oúnjẹ ọ̀sán mi, níbi dedé agogo kan tàbí agogo méjì ni mo máa ń jẹ oúnjẹ ọ̀sán. Bí i kí n jẹ ìrẹsì tàbí sèmó àti ọbẹ̀ ẹ̀gúsí.

Bẹ́ẹ̀ni o, mo fẹ́ràn kí ń máa jẹ dòdò gan. Mo fẹ́ràn dòdò àti ìrẹsì àti ẹja odò. Mo fẹ́ràn rẹ gidigidi gan, tí mo bá tún wá rí ẹ́ tí ọtí ẹlẹ́rìndòdò kan sí, mo fẹ́ràn rẹ púpọ̀.

Sọ fún wa nípa bọ́ọ̀lù tí ò ń gbá ní àdúgbò. Èmi ò kí ń gbá bọ́ọ̀lù ní àdúgbò. Mo ti gba bọ́ọ̀lù ti pẹ ti pẹ gan ni àmọ́ mo fẹ́ràn kí n máa wo eré ìdárayá ti bọ́ọ̀lù ní orí tẹlifíṣàn mi.

Nígbà wo ni o kẹ́yìn lọ ṣe eré ìdárayá? Mo máa ń ṣe eré ìdárayá ní òpin ọ̀sẹ̀ nígbà tí mi ò bá lọ sí ibi iṣẹ́. Màá sì lọ sí orí pápá láti lọ ṣe àwọn eré yìí láti lè mú ara mi rẹ́.

Bẹ́ẹ̀ni, èmi o kín fi àkókò ṣeré, mo máa ń dé ní àkókò tí mo bá fẹ́ lọ sí ibi kan, màá rí dájú wípé mo tètè kúrò nílé kí n lè tètè dé ibi tí mò ń lọ. Mo maa n de ni akoko gaan.

Sọ fún wa nípa ìmọ̀ràn tí o gbà àmọ́ tí ó jẹ́ òtítọ́. Oríṣiríṣi àwọn ìmọ̀ràn wọ́n ni a máa ń gbà ní ayé òde òní àmọ́ tí ó jẹ́, òtítọ́ tí èèyàn ò sì lè mú wọn lò. Eeyàn gbọdọ̀ kíyesára.

Sọ fún wa bí o ṣe ń gun ìbẹ̀rù tàbí àwọn nǹkan tí o máa ń bẹ̀rù. Àwọn ẹranko kan wà tí ènìyàn máa ń bẹ̀rù bíi ejò, kìnìún àti àwọn ẹranko búburú, oun ni àwọn ènìyàn máa ń bẹ̀rù jù.